Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù mi ní ọ̀nà oko wa. Ọ̀nà náà ó bàjẹ́ tó ti wí pé, tí ẹ bá gun alùpùpù báyii isẹ ló máa já bó sínu ereofo i gbun i gbà i gbun i gbun Ó ti máa ṣe nìyen. Ti bá lọ sí oko wa ni mo máa ń gun alùpùpù ode ti pẹ́ tí mo ti gùn kányii.

Hmm, ìṣọ̀dọ̀ tun ọkàn. Hmm. Rárá o. Rárá, adé o. Rárá, rárá, rárá. K'ọlọ́rùn sáa máa sọ̀ wá. K'ọlọ́rùn máa wá pelu wá. Rárá o.

Máa rí dájú pé ọjà mi dára. Torí mo máa ṣe àyẹ̀wò ọjà mi ní òrèkóòrè. Mo máa gbewó, mo máa yẹwò bí fi mọ̀ pé ṣé ọjà yìí dára àbí kò dára. Mo máa bi ra mi náà lérè ní, ní ẹ̀ẹ̀maiye gbà pé ṣé ọjà yìí dára àbí kò dára. Mo máa jẹ ọjà mi wò fínifíní. Bẹ́ẹ̀ ni mo ti máa ṣe ìdájú.

Ọkọ̀ òfurufú ńtí mo fẹ́ràn láti máa jókòó nínú òfúru sí inú ọkọ̀ òfurufú. Èmi ò tíì gun ọkọ̀ òfurufú rí o, mi ò gun ọkọ̀ òfurufú rí o. Lẹ́yìn ọkọ̀ ilé tí ń wa ti wà ní kan náà ni mo máa gùn. Mi ò tíì gun ọkọ̀ òfurufú rí o. Mi ò tíì gun rìí o. Mo ti e ń gbàdúrà fún Ọlọ́run, kó lọ̀run jẹ́ kí n gun rí ní ayọ̀ àti àlàáfíà, kó l'Ọ̀run ṣe ní ìrọ̀rùn fún mi.

Ní ìgbà mélòó ni a máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Kò ní agbà wo, kò sì ní àkókò tí a gbọdọ̀ fọ̀wọ́ tàbí tí a kò gbọdọ̀ fọ̀wọ́. Ní gbogbo ìgbà tí a bá ń lo ọwọ́ wa ni a ní láti fọ̀nọ́. Bóyá a bá wọ toileti ni, a ní láti fọ̀nu, àbí ọwọ́ wa bá yí ǹkan, a ní láti fọ̀nu, àbí a ṣe ǹkan, ǹkan ìdọ̀tí tí a mọ̀ pé yẹ kí ọwọ́ wa ó sì ní ìmọ́tótó, a ní láti fọ̀nu. Yóò rè kórè ní gbogbo ìgbà tó ní a ní àǹfààní láti fọ̀ ọwọ́ wa nù. Kò sí ìgbà kan pàtó àbí àkókò kan pàtó tí a gbọdọ̀ fọ̀ ọwọ́ wa. Ó dára kí a máa fọ̀ ọwọ́ wa ní òrèkórè. Mo ní tí èn fẹ́ràn kí máa fọ ọwọ́ mi, torí mo fẹ́ kí ọwọ́ mi kó máa mọ́tónitóni ní gbogbo ìgbà, kí ọwọ́ mi kó máa rùn dáa, kó máa rùn kí inú mi máa dùn ní dáradára. Bẹ́ẹ̀ ni mo fẹ́. Ó dá kí èèyàn máa fọ̀ ọwọ́ ní gbogbo ìgbà tí ọwọ́ èèyàn bá si ṣẹ́ àgàgà, iṣẹ́ ìdọ̀tí àbí àwọn iṣẹ́ mìíràn bẹ́ẹ̀.